Ṣé o máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹnìkan tó nífẹ̀ẹ́ rìn àlàáfíà. Ni gbogbo ìgbà tí mo bá ń rìn, mi ò kí ń ṣe oní jagidijagan. Bẹ́ẹ̀ ni bí mo bá sì ń gun ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àbí alùpùpù, mo máa ń rìn dáadáa ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ń ṣe àlàáfíà.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn ni ìdárayá eré sísá pẹ̀lú, ah, gbígba bọ́ọ̀lù. Nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà ni ó nífẹ̀ẹ́ sí eré ìdárayá náà àti wípé o jẹ́ eré ìdárayá tó ṣe ara ní àǹfààní gangan.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì iṣẹ́ mi, ó jẹ́ tábìlì kan tí ó tóbi, ó fẹ̀, gẹ́gẹ́ bí i olùkọ́ ni, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ilé ìwé náà ni wọ́n á kó ìwé sí orí tábìlì mi. Fún ìdí èyí, tábìlì mi tóbi gan, ó sì fẹ̀. Ó gba oríṣiríṣi àwọn ká, àwọn fáìlì tí a ń kó ohun ìyọ̀rọ̀ àti àwọn ìṣe àwọn ọmọ ilé ìwé sí.

Báwo ni o máa ń gba ọwọ́ àwọn ènìyàn? Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń fi gba ọwọ́ àwọn ènìyàn. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń gba ọwọ́ àwọn ènìyàn alálùbáríkà. Gẹ́gẹ́ bí wọ́n bá ṣe hùwà sí mi, ẹni tó bá ṣe dáadáa sí mi, màá gba ọwọ́ rẹ̀ dáadáa. Ẹni tó bá ṣe àbúrú náà, a á fi í kalẹ̀, láì gba ọwọ́ rẹ̀ rárá.

Ṣé o ní irungbọ̀n? Bẹ́ẹ̀ni, mo ní irungbọ̀n. Kódà irungbọ̀n mi tún gùn díẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ olùkọ́ní ni kéwú ẹlẹ́ṣìn mùsùlùmí sì nimí pẹ̀lú. Fún ìdí èyí, mo ní irungbọ̀n.

Ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni, gẹ́gẹ́ bí i akẹ́kọ̀ọ́ àti olùkọ́ni tí mo jẹ́, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ dáadáa. Bí mo bá fẹ́ kọ ìwé ìkọ́ni àwọn ọmọ ilé ìwé, mo máa ń kọ pẹ̀lú ọwọ́ ni, pẹ̀lú tàkádá mo sì máa ń fi kọ pẹ̀lú.

Se o mọ bí a ti ń fọn, n-- mo mọ bí a ti ń fọn. Látari wípé àwọn ènìyàn mi máa ń fọn, bẹ́ẹ̀ ni àwọn arálè mi, ọ̀rẹ́ mi náà wọ́n jẹ́ ẹnìkan tí ó mọ bí a ti ń fọn, oríṣiríṣi ọ̀nà tí wọ́n fi ń fọn náà ni èmi náà mọ̀

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni ọdún iléyá. Nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ó jẹ́ Mùsùlùmí ni yóò wá sí ilé ọdún láti ìlú kan sí ìlú kan, ni àwọn ènìyàn máa máa rìn tí wọ́n ó sì padà sí ilé wọn láti lọ bá àwọn ẹbí wọn se ọdún. Lẹ́yì tí wọ́n pa ẹran tí wọ́n ó sì tún lọ yìdì. Lẹ́yìn eléyìí àwọn ènìyàn ó lo ọjọ́ díẹ̀ ní ilé kí wọ́n tó padà sí ibùgbé wọn.

Ṣé etí rẹ dára? Bẹ́ẹ̀ni, etí mi dára, etí mi dára púpọ̀ dáadáa. Fo, àwọn ènìyàn a máa sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni, àwọn òbí mi náà máa sọ wípé etí mi dára. Nítorí wípé bí ènìyàn bá sọ ọ̀rọ̀, mo máa ń gbó oun tí wón bá sọ. Bí àwọn aládùúgbò mi náà bá dẹ̀ sọ ọ̀rọ̀, mo máa ń gbó oun tí wón bá sọ. Fún ìdí èyí, etí mi dára.

Ṣé o fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú? N máa fẹ́ràn láti jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú, ṣùgbọ́n mi ò tíì gun ọkọ̀ òfurufú rí. Bẹ́ẹ̀ ni mo kàn máa ń wò ó, mo sì máa ń gbọ́ ọ ni. Ṣùgbọ́n ọjọ́ tí mo bá lọ gun ọkọ̀ òfurufú, á wù mí láti jókòó sí, sí fèrèsé ninú ọkọ̀ náà.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Àwọn ìdojúkọ tó wà níbi iṣẹ́ mi ni jíjìnà tó jìnà kí ènìyàn tó rí ọkọ̀ eléyìí tí yóò gbé èèyàn lọ sí ibi iṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. A máa gba àsìkò púpọ̀, ká tó tún wá fi kún ìkọ́ mọ. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ mìíràn ni kò gbọ́rọ̀ sí òbí lẹ́nu, tí òbí sì fẹ́ jẹ́ kí a fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká fi kọ́ wọn. Síbẹ̀síbẹ̀ na a tún gbọdọ̀ na wọ́n. Àwọn ìdojúkọ ni eléyì ẹnu lásán ò dẹ̀ ṣe bá ọmọ sọ̀rọ̀. Látàrí ìdí èyí, èèyàn ń tọ́ sí i kó fún àwọn ọmọ náà ní ẹgbàá láti bá wọn wí kí wọ́n lè mọ ohun tí ó yẹ kí wọ́n ṣe ní àsìkò. Fún àwọn ìdí kan kan yìí, ìdojúkọ ńlá ni fún àwọn olùkọ́

Ṣé o fẹ́ràn kíkọrin? Mo fẹ́ràn kíkọrin dáadáa. Olórin ni mí. Bẹ́ẹ̀ ni, màá máa kọ Fuji, màá máa kọ àpàlà. Ní ìgbà mìíràn, màá máa kọ orin ẹ̀sìn. Nítorí wípé mo níìfẹ̀ láti máa kọ orin eléyìí tí ẹni kankan ò kọ rí, tí a le sọ wípé orin tí mo hun jọ fúnra lára mi, tí mo rorí mi láti kọ jáde.